Mo ní àìsàn ìkórìíra sí ọbẹ̀ ilá àti gàrí. Mi ò fẹ́ràn kí n máa jẹ ọbẹ̀ ilá rara àti gàrí. Gàrí, èmi ò mọ̀ bí àwọn èèyàn ṣe fẹ́ràn gàrí, bọ̀ gàrí jẹ́ oúnjẹ kan tí èmi ò fẹ́ràn rárá. Kò sí ǹkankan nípa gàrí tí mo fẹ́ràn. Mímu ò, jíjẹ ò, fí ti tẹ̀bà ò, mi fẹ́ràn rẹ̀ rárá àti rárá ni.

À, ìgbà tí mo ti rí dókítà kẹ́yìn kẹ̀, èmi ò má le rántí ìgbà tí mo ti lọ rí dókítà kẹ́yìn. Bí pe eeyan tí ẹ ń sọ̀rọ̀ wípé a ń ṣe àyẹ̀wò ara gan sef Mi ò, mi ò rántí ọjọ́ tí mo ṣàyẹwo ara débi tí màá lọ rí dókítà pé bákan ni ara mi àbí kí wọ́n bá mi yẹ ago ara mi wò. Tí èmi bá ti jí ti mo jẹun, tí mo ṣe eré díẹ̀, mo ṣe eré ìdárayá, ó tàn nìyẹn.

Bí mo ṣe máa ń tọ́jú èékánná mi kò júpé mo máa fọ aṣọ, tí mo bá si ti fọ aṣọ, màá gé e kúrú torí emi máa ń da èékánná sí, bẹ́ẹ̀ ni mo ṣe máa ń tọ́jú èékánná mi. Mi ò fẹ́ kí idọ̀tí wà nínú rẹ̀, so ní gbogbo ìgbà dé ìgbà boya kì n fọ abọ́ àbí kì í fọ aṣọ tàbí kì í fọ nǹkan tó ṣa máa jẹ́ pé ọṣẹ máa wọ inú èékánná mi tí ó fi máa jọ gbogbo àwọn idọ̀tí yẹn kúro, bẹ́ẹ̀ ni mo ṣe máa ń tọ́jú èékánná mi.

Mi ò lè rántí ọjọ́ tí mo fò kẹ́yìn o. Nipe mo fò kẹ́yìn bọ́yá ìgbà tí mo wà ní ìgba iwé girama. Yàtọ̀ sígbà mí, míi rò pé mo ti fò lẹ́yìn ìgbà yẹn mọ. Ìgbà yẹn ni ó jẹ́ ìgbà tí mo ti fò láti ìgbà tí mo wà ní girama. Kótó di pe wá sí ilé ìwé ẹ̀kọ́ gíga ni mo ti fò kẹ́yìn.

Tí n bá fẹ́ tọrọ àforíjì ní ọwọ èyàn, màá lọ bá ẹni yẹn, màá ṣàlàyé nǹkan tí mo ṣe tí mo fi ṣẹ. Màá dẹ̀ fi hàn pé tọ̀, ǹkan tí mo ṣe mo mọ̀ pé ó burú jáì. Màá dẹ̀ tọrọ àforíji ẹ́ṣẹ́. Tó bá jágbalagba ni màá dọ̀bálẹ̀ fún un pé kó má bínú. Tó bá jẹ́ ẹgbẹ́ mi ni màá sọ fún un kó má bínú, màá rọ̀ kó má bínú. Tó bá jẹ́ ǹkan wà tí mo lè ṣe láti fi dì ǹkan tí mo ṣe fún un, màá ṣe láti fi dìí fún un. Ṣùgbọ́n tí kò bá síbẹ̀, màá pè é pé kó má bínú. Báyìí ni mo ṣe máa ń tọrọ àforíjì lọ́wọ́ ẹni tí mo bá ṣẹ́.

Bí mo ṣe máa ń tọ́jú ara mi torí ó pé oríṣiríṣi o. Láàfákọ́, à, ní àgọ ara màá ń jẹ èso dáadáa, màá ń jẹ èso, mo lè jẹ ọ̀gẹ̀dẹ̀, mo lè mú Ṣọ́ọ̀ù, lóríṣiríṣi èso ni mo máa ń jẹ. Tí a bá dẹ́ n sọ̀rọ̀ nípa kàtún ara ṣe, mo máa ń wẹ lójoojúmọ́, màá fọnu, màá wọṣọ gidi, màá jáde. Oríṣiríṣi ọ̀nà mi ò fi gbà tọ́jú ara mi. Nípa, ẹ, àgọ́ ara, mo máa ń jẹ, ẹ ya, àwọn ewé bí bitter leaf, ewé tó korò, àwọn nǹkan tó lè máa, tó lè ṣàrà mí lóore bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Mo máa ń gbọ́ podcast dáadáa. Mo máa ń gbọ́ ní, onígbọ̀nni mo ṣẹ́ máa ń gbọ́, mo máa ń gbọ́ podcast. Oríṣìíríṣìí de ni àwọn podcast tí mo máa ń gbọ́, àwọn mí dá lé lórí gbígba níyànjú láti máa ṣe dáadáa. Àwọn mí dá lé lórí bí a ṣe, bí a ṣe tọ́jú ètò sínú èyàn tí ó fi máa ń lọ gére ẹrín. Oríṣìíríṣìí podcast mo máa ń gbọ́ láti jẹ́ kí ayé mi wà better.

Omi tí mo máa ń mu lójoojúmọ́ á tó gálọ̀n kan, torí máa ń mu láàrọ̀, máa ń mu ní ọ̀sán, maa dẹ̀ mú lálẹ́. Gbogbo ìgbà tí mo bá ti rí i pé àgọ́ ara mi fẹ́ máa gbe mi ọ́, tàbí tàbí pé ọ̀gbẹ́ ń gbe mi, èmi máa ń mu omi. Àní ẹniyan ní àsìkò tá a wà yìí, èèyàn gbọ́dọ̀ máa mú omi dáadáa torí àgọ́ ara ẹ̀.

Èéh, mi ò lè fi oúnjẹ aláta ṣeré o. Mo fẹ́ràn oúnjẹ aláta. Ìgbà mìíràn gan tí àwọn ọ̀rẹ́ mi bá wá mi wá, máa ń kọ́ bi wọ́n pé ṣe àwọn ń jẹ oúnjẹ aláta. Nítorí tí èèyàn ò bá máa jẹ oúnjẹ aláta, tó bá jẹun mi kò ní gbádùn ara rẹ̀. Mi ò lè ṣe kí n má jẹun aláta. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tata gbọnsẹ̀, èèyàn gbọ́dọ̀ máa jẹ nkan aláta. Ẹ̀mí tí ò jata, ẹ̀mí yẹ pẹrẹ ni. So oúnjẹ aláta ó-ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì nílẹ̀ Yorùbá. Gbogbo wa nílé wa la máa ń jẹ oúnjẹ aláta. Ẹ̀mí nípa àpá, oúnjẹ aláta tí mo máa ń jẹ ó tún pé léèkí. Èmi ò lè ṣe kí èmi lè fi oúnjẹ aláta ṣeré.

Bí mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́, ẹlòmíì tó bá ní ìrànlọ́wọ́, tó bá nílò ìrànlọ́wọ́ owó, màá send dòwó si. Ẹlòmíì tó bá dẹ̀ ní ìrọ̀, ìní tó bá nílò ìrànlọ́wọ́ bí kín bá ṣiṣẹ́ àbí kí wọ́n bá ṣe ǹkan tí ẹ pé kí máa fi ọpọ̀lọ mi ṣe, màá ràn lọ́wọ́ láti ṣe. Bí, pàápàá jùlọ níbi iṣẹ́ tí mo yàn láàyò tó jẹ́ iṣẹ́ surveying. Tí èèyàn bá sọ pé tọ́, òun mọ nǹkan ní ẹ̀ka iṣẹ́ wa, màá lọ síbẹ̀, màá kọ́, màá ṣe lójú ẹ, màá take measurement, a rí bí mo ṣe ṣe. Yaàtọ̀ sí báyìí tí èèyàn ò bá mọ ọ̀nà tí ó tọ́ láti ṣe nǹkan, tó bá bi mí, tí èmi ní ò bá mọ̀, màá bi àwọn tó bá mọ̀, màá sì fún un ní esi. Àwọn yìí jẹ́ ọ̀nà tí mo máa ń gbà láti ran àwọn èèyàn lọ́wọ́. Àti pé tí mo bá rí ẹni opportunity, mo màá ń fún àwọn èèyàn tí mo mọ̀ pé wọn bá nílò rẹ̀. Bí scholarship opportunities tí mo bá rí, màá post ẹ̀ sí school platforms tí mo wà, káwọn èèyàn lè ríi pé wọ́n lè benefit nípa rẹ̀.

Ṣé mo mọ̀ bí a ti ń yá àwòrán? Mo mọ̀ bí a ti ń yá àwòrán. Òní kọ́ mo ti ń yá àwòrán, mo lè ya selfie, mo lè ya portrait, any type of àwòrán ni mo lè yá. Mo ti ń yá àwòrán láti ìgbà tí mo ti wà ní kékeré ni, mo ti wà ní ilé ẹ̀kọ́ gíga báyìí nísìínyi, so àti yá àwòrán ò lè dé fún mi rárá. Ojoojúmọ́ ni mò ń yá àwòrán, tí bá jáde láàárọ̀ tí mo bọ́ síta gan, mà á yára mi, mà á wò bí mo ṣe rí ní àárọ̀. Bí ó bá dẹ̀dẹ̀ ìgbà mi bẹ́rẹ́ tí mo bá jáde àti bá lọ síbi ayẹyẹ, mà á yára mi, mà á wò bí ọmọ ṣe ń dùn wò. Àti ìyà ìyá àwòrán ò ṣe nǹkan tí ó le ní àwa ti gbọ ye fún, wà á kọ jú dá nǹkan tó bá fẹ́ yà, wà á sẹ́tì camera, wà á mẹ́ṣọ̀ ọ́ pé o clear gbogbo nǹkan tó bá jẹ́ kó fẹ́ máa blur. Tó bá dẹ̀ ti clear tí o ti rí desired result wà á yà.

Lu etí kẹ́ẹ̀, ọmọ Ọlọ́run ẹ ṣe gbgbo nkan bẹ́ẹ̀ yẹn. Mi ò tí, mi ò lu etí o. Ibi, ìgbà, ìgbàgbọ́ àwọn Yorùbá ni pé tí ẹ bá ti lu etí, tí ìbá ṣe oníṣàngó, ọmọ ita ni, àbí yóò ti ya ìyàkú ìyà. So mi ò lu etí rárá. Kò ti è lè wá sọkan mi gan pé kí n tí ẹ lu etí. Gbogbo ẹ̀yàn ko ló máa ń ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yen, ká ní pẹ́ ilè òkèèrè nísìnyi. Àwọn ènìyàn lè, àwọn ènìyàn lè lu etí kó má ká sí ǹkan kan, ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá bí ó bá lu etí, tí ó bá ti ṣe olórin, wọ́n máa ń rí i lu, wọ́n gbàgbọ́ pé ó ti ya ìyàkú ìyà. So, lílu etí kò ti è sí nínú ìrònú mi ní bimoṣẹ́ wa yìí.

Bẹ́ẹ̀ni mo máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, ṣùgbọ́n èmi kan fẹ́ràn kí ń máa ra nǹkan ní tí mo bá fojú rí yàtọ̀ sí nǹkan tí mo ń order ní online. Mo lè lo Amazon tàbí eBay láti order nǹkan tí mo bá fẹ́ ní ọ̀ ní tẹ́lẹ̀ lórí Íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n nígbà mi ké bá quality tí èèyàn bá fẹ́, mo ṣe máa prefer pé kí n wọ store lọ láti ra nǹkan tí mo ba fẹ́ rà. Íńtánẹ́ẹ̀tì rọrùn láti order nǹkan tí ẹeyan ba fẹ́ order. So ti èèyàn bá fẹ́ ra anything o easy láti rà á ní orí Íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n nígbà mí, nǹkan tí èèyàn bá, tí èèyàn bá rà lórí Íńtánẹ́ẹ̀tì kò ní papọ̀ mọ́ nǹkan tí èèyàn ń expect kó jẹ́. Ẹ̀yàn lè ṣẹ̀ṣẹ̀ dakora sí store wá láì méjì dé níyẹn.

Jíjẹ oúnjẹ alẹ́, ìgbà mí máa ń jẹun ní ago mẹ́fà ìrọ̀lẹ́, ìgbà mí ago méje, ìgbà mí ago mẹ́jọ. Ṣùgbọ́n ìgbà mí wà táí pé iṣẹ́ máa gomi mu tí màá máa ṣiṣẹ́ gan. Iṣẹ́ tí, iṣẹ́ tí màá ṣe lójúmọ́ ló máa dítamí ìgbà tí màá jẹun. Mo máa ń wa very busy tí mo ń ṣiṣẹ́ di ìrọ̀lẹ́, bí bá mu iṣẹ́ di bi eight, tí mo dẹ̀ ní pé mi ò níra jẹ níta, bí màá dáná nílé mi. Kí n tó dáná, kí n tó dáná tán àti gbogbo nǹkan tí mo fẹ́ ṣe, ó lè ti wu ago mẹ́wàá. So ní aago mẹ́wàá yẹn, màá ṣẹ̀ jẹun, máa dẹ̀ lọ sùn. Ìgbà mí wà táí pé mo lè máa jẹun títí ọ fí di aago mọ́kànlá alẹ́. So aago mọ́kànlá alẹ́ yẹn, màá ṣẹ̀ jẹun. Ṣùgbọ́n ìgbà mí wà táí máa dẹ̀ jẹun, màá lè jẹun ní bí i aago mẹ́fà. Màá lè kí jẹ fruit sí bí i ọwọ́ aago mẹ́jọ alẹ́ tí bá ń ṣiṣẹ́ lọ́wọ́ àbí tí bá ń ṣe nǹkan mìíràn, tí mo bá ń wo Netflix. Depending, most of the time, ọwọ́ ago mẹ́fà, ago méje ni mó máa ń jẹun alẹ́

Irú kọ̀m̀pútà tí mò ń lò ni HP. HP ni kọ̀m̀pútà tí mó ń lò, ó dẹ́ fast gan-an, 8GB RAM, 256GB ROM. Tí mo bá wọ orí ẹ̀bà yìí, tí mo bá ti tẹ anything tí mo bá fẹ́ ṣe, àá tètè ṣe é, especially tí mo bá ti è ti connect ẹ̀ mọ́ Wi-Fi 5G mi, fast fast lọ́ máa ń ṣiṣẹ́. Kọ̀m̀pútà jẹ́ nǹkan tí èèyàn ò lè fi ṣe eré ní àkókò ta wà yìí. Kò sí nǹkan tí èèyàn bá fẹ́ ṣe, o fẹ́ type ni, o fẹ́ trade ni, o fẹ́ wà nǹkan ní íńtánẹ́ẹ̀tì ni, kò sí nǹkan tí o bá fẹ́ ṣe kọ̀m̀pútà ti make gbogbo ni kó rọrùn láti ṣe. Kò sí nǹkan tí èèyàn ń wá tí èèyàn ò le rí lórí kọ̀m̀pútà. Tí ẹni ọba ti mọ nǹkan tí ó ń wà tàbí tí ò mọ bí ó ṣe máa tẹ̀ sí orí kọ̀m̀pútà nìkan náà ló lè fún ní wàhálà. Yàtọọ̀ṣí ìyẹn, kọ̀m̀pútà rọrùn láti lò. Kọ̀m̀pútà mi dẹ́ má n, ó máa ń tètè charge, kò ṣe pé ó máa pẹ́ kó tó charge.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi, òun ni GPS àti kọ̀ǹpútà. Ni àkọ́kọ́ kò sí iṣẹ́ ta fẹ́ ṣe, ta ni gbé GPS lọ sí site láti lọ mọ location, boundary àti coordinate gbogbo àwọn details tó bá wà ní orí site yẹn. So, táa bá dẹ̀ pe ẹ ti ṣẹ, ta bá ti gẹ́tì data wà ní site, a máa mú lọ sí ọ́fíìsì, a máa fi kọ̀ǹpútà process ẹ̀. So kò sí bí a fi fẹ́ ṣe iṣẹ́ rara tí a ní lọ GPS receiver àti kọ̀ǹpútà. Táa bá ti lọ sí site tí a bá ti coordinate gbogbo points tí a ní dì, a máa mú wa sí ọ́fíìsì, a máa sọ di plan tàbí map. Èyí tó yi, plan ni àwa surveyor máa ń pè é, map ni àwọn cartographer or regular people máa ń pè é. So táa bá ti mú dé, a máa sọ the plan depending on irú iṣẹ́ tí ẹ̀yàn, ẹni ẹniyàn bá fẹ́ ṣe. Tó bá jẹ́ kí wọ́n fẹ́ mọ undulation ibẹ̀ ní, a máa ṣe topographic survey ibẹ̀. So a máa, a máa show contour line, a máa show bó ṣe bi ibe se ló ṣókè tó ṣe wà sílẹ̀ sí. So ìgbà mìí a dẹ́ máa ń lo traditional instruments tó jẹ́ bí àwọn total station, bí àwọn theodolite, bí ẹ́, bí àwọn, bí, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀, à, bí àwọn levelling instrument àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn èyí jẹ́ àwọn ohun èlò tó ṣe pàtàkì níbi iṣẹ́ mi.

Èmi máa ń wọ fìlà, mí ò le ṣe kí n má wọ fìlà. Mo máa ń wọ fìlà Yorùbá, mo máa ń wọ fìlà òyìnbó. Mo lè wọ kango, mo lè wọ, mo lè wọ face cap, mo lè wọ hat. And nì Yorùbá a máa ń wọ aṣọ òfì, fìlà aṣọ òfì. Ṣùgbọ́n mo máa wọ ìfìlà aṣọ òfì náà tí màá wọ aṣọ Yorùbá. Ṣùgbọ́n tí n ba wọ aṣọ Yorùbá, to ba je pe aṣọ òyìnbó mo bá wọ̀, mi kì í wọ fìlà Yorùbá sí i. Àwọn ẹlòmíràn máa wọ fìlà Yorùbá sí orí suit tàbí aṣọ òyìnbó mìíràn, ṣùgbọ́n èmi ò fẹ́ràn ǹkan bẹ́yen. Tí m ba wọ fìlà Yorùbá, aṣọ Yorùbá ni mo wọ̀. Màá dẹ́, make sure pé gbogbo e, o da pé.